Èyí tí ẹ pe ẹ̀ṣọ́ yìí kò tilẹ̀ yemi rárá ṣùgbọ́n tí mo bá fẹ́ dáhùn ìbéèrè ni bí ó ṣe yé mi si, ní pé ṣé mo ti dúró lo ẹ̀rọ ayélujára ayára-bí-àṣá fún ọjọ́ kan rí. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni, kò n ṣe fún pé mo dúró lòó fún odindi ọ́jọ́ kan ṣùgbọ́n mo ti dúró lo ẹ̀rọ ayárabíàṣá rí. Àwọn nǹkan tó sì le fa kí n dúró lò like pé kí n bí pé kí n kí n lò lórí ìdúró. Òun ní pé tí mo bá ṣàfẹ́ku àga, mo máa lo ẹ̀rọ ayélujára láti ẹ̀rọ ayárabíàṣá lórí ìdúró tí màá ṣi gbé sí orí tábìlì láti lò ṣùgbọ́n kò tábìlì náà kò ní jẹ́ tábìlì tí ó jẹ́ èyí tí bí àwọn tábìlì tí a máa ń tí ó máa ń kúrú rárá torí kò ní jẹ́ mi lò bẹ́ẹ̀. Tí mo bá máa lo tábìlì tó kúrú, màá jókòó sílẹ̀ lẹ́ẹ̀ lò ni ṣùgbọ́n fún dídúró, mo máa ń dúró lò lórí tábìlì tó bá ga díẹ̀. Ṣùgbọ́n ìrú àwọn nǹkan báyìí kò wọ́pọ̀ nítorí kò sí mi ò tí wá ní àwọn ipò tí ó mú mi dúró lo ẹ̀rọ ayára-bí-àṣá. Mi ò tí wá ní irú àwọn ipò bẹ́ẹ̀ rí. Kò ti mi ò tí rí wọnú àwọn ipò bẹ́ẹ̀ rí. Ẹ̀kọ́ kan ni ẹ̀kọ́ kan tí mo ti ń lè dúró lò ni wípé mo ń kánjú mo kàn fẹ́ sára ṣe nǹkan lórí ẹ̀, mo máa dúró lò ṣùgbọ́n kò ṣe fún odidi ọjọ́ kan. Àwọn ìṣesí yìí ni ó lè mú mi pẹ́ lo ẹ̀rọ ayára-bí-àṣá ṣùgbọ́n kò ní jẹ́ orí ìdúró. Àn, mi ò rò pé ọ̀nà wà tí mo ti ń ṣe lo ẹ̀rọ ayára-bí-àṣá lórí ìdúró tojúbayo.

Bẹ́ẹ̀ni o, màá fi fáìlì mi pamọ́ sí orí kíláàùdù. Oríṣiríṣi kíláàùdù dè ni mo ti lò rí tí mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí. Bí àpẹẹrẹ, mo ní Google Drive tí ó jẹ́ àkọ́kọ́ tí mo fẹ́ràn jù, tí ó rọrùn fún mi jù láti máa lò tí ó sì mọ̀ mi lára jù. Google Drive yìí tí mo bá ti ní nǹkan tí ó ṣe pàtàkì láti fi pamọ́, mo lè sọ nǹkan náà di fọ́tò tí ó ṣe àwòrán, ó lè jẹ́ ǹkan kíkọ ṣùgbọ́n kò ṣe ǹkan tí ó wà nínú ààyè ǹkan kíkọ bíi PDF àbí fọ́tò. Màá ko ǹkan náà sínú ibi, ibi, ìfi ránṣẹ́ kan, message box. Màá wá screenshot ẹ̀, màá sọ di àwòrán, màá dẹ̀ fi pamọ́ sí orí Google Drive mi àbí kí n lọ sí Google Doc, kí n kan ǹkan náà síbẹ̀, kí n save, ó ti wà ní orí kíláàùdù already. Bẹ́yẹn, mo lè wá download ẹ̀ kí n upload ẹ̀ sí orí drive tí ó ṣe another kíláàùdù. Nítorí ǹkan tí o bá ti save sórí Google Doc, ó ti save náà ni ẹ́, kò lè sọnù àfi tí èèyàn bá delete ẹ̀, ǹkan kan náà ni. Mo dẹ̀ ní àwọn fáìlì mi náà tí ó wà ní orí Google Sheet tí ó jẹ́ wípé mo fi ń tírákì, tí mo fi ń ṣe àbẹ̀wò àwọn ǹkan tí mò ń ṣe gẹ́gẹ́ bí i day to do list mi, ǹkan tí mo fẹ́ ṣe lónìí àbí routine list àbí ǹkan tí mò ń, tí mò máa ń ṣe lójoojúmọ́ tí mò ń tírákì. Àwọn ǹkan yìí ni mo máa ń fi pamọ́ sí orí kíláàùdù. Mo dẹ̀ ti ní oríṣiríṣi àwọn kíláàùdù mi tí mo ti máa ń save ǹkan pamọ́ sí. Gẹ́gẹ́ bí i àpẹẹrẹ, kíláàùdù iCloud tí ó ṣe ti Apple iPhone nítorí wípé mo ti lo iPhone rí ní ìgbà àìmọye. Orí iCloud mi, ọ̀pọ̀lọpọ̀ fọ́tò àti fídíò ni ó wà ní orí iCloud mi yìí tí mo máa ń fi pamọ́ sí orí kíláàùdù àti ọ̀pọ̀lọpọ̀ àwọn fáìlì àti nọ́mbà tí mo máa ń fi pamọ́ sí orí kíláàùdù. Mo dẹ̀ tún ti lò àwọn kíláàùdù mìíràn tí ó jẹ́ bíi Mega. Mega yìí ó jẹ́ àwọn kíláàùdù tí mo máa ń fi ǹkan pamọ́ sí bí mo tilẹ̀ ṣe wípé mi ò gbádùn Mega tó ó máa ń gba fáìlì jẹ nígbà mẹ́ta, yóò sì sọ fáìlì nù. Pàápá jùlọ tí o bá ti fi fáìlì tí ó pọ̀ sí orí ẹ tí ó ti ju òye tí wọ́n fún ẹ ní ọ̀fẹ́ lọ, yóò sọ fáìlì náà nù tí o ò bá ti sanwó síi láti upgrade ẹ̀. Àwọn ǹkan mi tí, àwọn fáìlì mi tí mò tún, àwọn kíláàùdù mi tí mò tún máa ń fi fáìlì pamọ́ sí bíi Google Photo. Mo ní àwọn fọ́tò tí ó wà ní Google Photo tí ó sì jẹ́ pé àwọn fọ́tò tó ti pẹ́, ti pẹ́, ti pẹ́ tí ń bá wọ inú Google Photo mi, màá ṣì tún bá a níbẹ̀. Ọ̀nà tí mo tún lè gbà láti fi ǹkan pamọ́ sí orí kíláàùdù ní email draft. Màá ṣe níṣe wípé mo fẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí èèyàn ní orí email ṣùgbọ́n mi ò ní fi ránṣẹ́, yóò save sí orí drive. Tí ó bá ti save sí orí drive bẹ́ẹ̀, ǹkan yẹn ò ní lè sọnù mọ́ àfi tí mo bá tó lọ pàrẹ́ àbí mo delete ẹ̀. Àwọn ọ̀nà yìí ni mo máa ń gbà láti fi, fi ǹkan pamọ́ sí orí drive. Ó tún ní àwọn drive kan bíi Dropbox, ó ní àwọn mẹ́séjì, ó ní àwọn àtẹ̀jíṣẹ́ mi, àwọn fáìlì mi tí wọ́n ti fi ránṣẹ́ sí mi tí kò sí ní orí Mega, tí kò ṣe fi, tí mi ò fi wá, tí wọ́n ò fi ránṣẹ́ láti Google. Ó ṣe wípé mo máa ń ní láti ní Dropbox kí n tó lè ṣe irú àwọn yìí. Mo máa ń lo Dropbox láti fi, fi wọ́n pamọ́ àti láti fi í ṣe. Mo ti lo TeraBox náà rí tí ó ṣe pé fáìlì ni òun náà, tí ó ṣe pé kíláàùdù ni òun náà tí mo máa ń save àwọn fáìlì mi sí àti tí mo máa ń gba fáìlì tí ó bá jẹ́ pé àti TeraBox ni wọ́n ti fẹ́ fi ránṣẹ́ tí mò máa dẹ̀ ní kí ẹni tó fẹ́ fi fáìlì náà ránṣẹ́ kí ó send the link TeraBox tí èmi náà ó dẹ̀ download TeraBox tí màá dẹ̀ ṣe lórí ẹ. Ìkan náà tún wà tí wọ́n ń pè ní Cloudflare. Iro Cloudflare yìí náà, màá ń fi fáìlì ránṣẹ́ síbẹ̀ sí orí Cloudflare. Kíláàùdù kan náà ni tí mo máa ń fi fáìlì pamọ́ sí. Oríṣiríṣi kíláàùdù ni mo ti fi fáìlì pamọ́ sí tí ó pọ̀ tí mi ò tún lè rẹwàntí. Bí i àpẹẹrẹ, kíláàùdù tí mo tún máa ń fi fáìlì pamọ́ sí ni Microsoft Drive, OneDrive rẹ, kíláàùdù yìí.